Sọ fún wa nípa alùpùpù àbí mọ́tò bí a ti máa ń tún wọ́n ṣe. Àwọn tó máa ń tún alùpùpù àti mọ́tò ṣe, àwọn yẹn ni a ń pè ní mechanic. Nítorí idí ẹ̀yì tí alùpùpù bá ti bàjẹ́ tàbí tí mọ́tò bá ti bàjẹ́, a ó gbé wọn lọ sí ọ̀dọ̀ àwọn mechanic, wọ́n o sì bá wa tún alùpùpù àti mọ́tò wa ṣe.

Oríṣìíríṣìí nọ́ḿbà ohun ní ó wà. A ní nọ́mbà MTN, a ní nọ́mbà Glo, a ní nọ́mbà Airtel, àmọ́ nọ́mbà MTN àti Airtel, àwọn méjèèjì yìí ni èmi ń lò tí mo sì máa fi ń pe àwọn ènìyàn tó wà nínú fóònù mi.

Lérò rẹ, báwo ni o ṣe máa ń ṣe tí o bá ti ji ní òwúrọ̀? Àwọn nǹkan tí mo máa ń ṣe tí n bá ti ji ní òwúrọ̀ náà ni wípé màá gbàdúrà sí Ọlọ́run. Tí n bá sì ti gbàdúrà tán, màá lọ múra ibi iṣẹ́ ọjọ́ mi, màá jẹun, màá we, màá sì bọ́ síta láti lọ gbé mọ́tò tí màá máa lọ sí ibi iṣẹ́ mi.

Owó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí ènìyàn gbọdọ̀ ni. A sì gbọdọ̀ tún kọ́ bí a ṣe ń fi owó pamọ́ nítorí ọjọ́ iwájú. Tí a bá ti gbowó ọ̀su, ó yẹ ká máa ya èyí tí a ó fi pamọ́ sí ọ̀tọ̀, ká sì ya èyí tí a ó fi gbọ́ bùkátà náà sí ọ̀tọ̀.

Èmi ò kí ń sábà gbọ́ o àwọn orin kórin, orin èyí tí mo máa ń gbọ́ jù náà ni orin tí à ń pè ní orin gospel. Nítorí wípé àwọn orin yìí ni ó dára kí onígbàgbọ́ máa gbọ́. Àwọn orin yìí ni ó fi ògo fún Olúwa. Tí a bá sì fẹ́ gbọ́ orin gospel yìí náà, ó yẹ kí a máa gbo èyí tí àwọn, àwọn tí ó bá kọ, tí a bá mọ̀ wípé àwọn eléyìí wón ti fi àye wọn fún Jésù, wón sì ń tẹ̀lé botitọ́ àti botiyẹ̀. À kan lé ṣà dede máa gbọ́ gospel lásán. Kò ní fi ṣe bóyá ẹni tó ti e ń kọ́ orin yìí ń pe orúkọ Jésù, àmọ́ báwo lò ń gangan, pàápàá ṣe ń gbé ìgbésí ayé rẹ̀. Tí ìgbésí ayé rẹ̀ bá bá ti Jésù mu, ìgbà yìí náà ni a tó lè máa gbọ́ ọ̀rin wọn. Àmọ́ tó bá kan pé Jésù lásán nínú orin rẹ̀, tóuń gangan fúnra rẹ̀ ó gbé ìgbésí ayé Jésù, òni tọ̀un, kò yẹ ká máa gbọ́ orin wọn. Nítorí ìdí èyí, orin gospel ni èmi máa ń gbọ́. Àmọ́ kí n tó gbọ́ orin gospel, mo gbọdọ̀ kọ́kọ́ rí pé ìgbésí ayé ẹni tó ń kọ orin náà ó dára. Kí Olúwa rán gbogbo wa lọ́wọ́.